Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún isẹ́ mi, òun ni ẹm, ìmọ̀ tuntun ti won n pè ní AI automation. Ni èdè gẹ̀ẹ́sì, wọ́n ń pè ní AI automation. Ìmọ̀ tuntun ni tí yóò le, tí anfaani ẹ po gan fún mi, fún isẹ́ mi. Ó máa jẹ́ kí tí n bá ní ìmọ̀ yìí, ó máa jẹ́ kí ń, kí ń ní à, kí ń ní àwọ alábàníṣe púpọ̀ àti ó máa jẹ́ kí n tún le dé ibi tí mi le dé tẹ́lẹ̀. Àwọn nǹkan tí mò ń ṣe ó máa jẹ́ kó yára sí i. Ó máa fún mi ní ọ̀pọ̀, ọ̀pọ̀ ẹ̀yàn àti ọ̀pọ̀ owó. Ó dẹ máa jẹ́ kí àwọn nkan tí mò ń ṣe yára sí i, ó dẹ tún máa jẹ́ kó iṣẹ́ tún rọrùn fé emi ná. Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún isẹ́ mi niyẹn.

Ní ojúmọ́ mo máa ń fọ ọwọ́ mi tó ìgbà márùn ún sí ìgbà mẹ́fà. Àti ìgbà tí, àti experience COVID 19 ìyẹ́n tó ṣẹlẹ̀ ní ọdún 2019, ó ti mọ́ mi lára láti máa fọ owọ́ deédé. Tí n bá ti ṣe nkan àbí tí mo bá ti fi owọ́ sí ibi tí ó dọ̀tí àbí tí bí sí mi, síbi tí mi mọ̀ bóyá ó mọ̀ àbí tí n bá ṣiṣẹ́, mo máa ń fọwọ́ mi. Ní ìgbàkúùgbà àti ní gbogbo ìgbà mo máa ń fọ owọ́ mi. Torí COVID 19 ó ti jẹ́ kí mo mú, mo ti, àti ìgbà yen ni mo ti mú ni asà láti máa fọ owọ́ mi déedé torí pé oríṣiríṣi ìdọ̀tí ni a máa ń fi owọ́ ko ní oríṣiríṣi ibi àti ní ara oríṣiríṣi ènìyàn. Torí ẹ ni mo ṣe máa ń fọ owo mi déedé. Mo dè máa ń fọ tó ẹ́maárùn ún ní ojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ ní, nínú ẹ̀rọ ìgbésókè mi. Mo ní ẹ̀rọ ìgbésókè tó jẹ́ títè mi, mo dẹ̀ máa ń fi bá àwọn ènìyàn sọ̀rọ̀ pẹ̀lú àwọn nkan mii tí mo máa ń fi ṣe náà. Mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè mi dáadáa. Ara idì tí mo ṣe rà naa niyẹn kí n lè bá àwọn ènìyàn sọ̀rọ̀ ni mo ṣe ràá. Fún idi eyii, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nibe. Mo máa ń bá awon ẹbí mi sọ̀rọ̀, àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀, àwọn àbáṣiṣẹ́ mi sọ̀rọ̀, àwọn ọ̀gá mi. Iru àwọn èeyàn tí mo máa ń bá sọ̀rọ̀ niyen, mo dẹ̀ máa ń gbádùn láti bá àwọn ènìyàn sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rọ ìgbésókè mi.

Ìgbà tí mo kẹ́yìn rìn ìrìn àjò lọ fún isẹ́, òhun ni oṣù maárùn sẹ́yìn. Oṣù máarùn sẹ́yìn ni mo kẹ́yìn rìn ìrìn àjò lọ sí ibi iṣẹ́. Iyẹn ní July, oṣù kaarùn ẹ oṣù keje tó jẹ́ oṣù máarùn sẹ́yìn láti ìsìn, òhun ni mo kẹ́yìn rìn ìrìn àjò lọ fún isẹ́. Ǹkan tí mo dẹ̀ lọ ṣe ni mo lọ yanjú awọ ètò kan, mo dẹ̀ lọ sihn awọn contract kan fún isẹ́. Ehn, mo ló bí oṣù kan níbẹ̀. Ehn, Canada dẹ̀ ni ibi tí mo lọ. Canada tí mo pàdé àwọn òṣìṣẹ́ ibẹ̀ tí a dẹ̀ a jọ mọ́ ara wa, a dẹ̀ rí àwọn, àwọn ilé iṣẹ́ mii ti a ni contract pẹ̀lú. Mo dẹ̀ ló tó oṣù kan nibẹ̀. Iyẹn, oṣù máarùn sẹ́yìn. Igbà tí mo kẹ́yìn rìn ìrìn àjò fún isẹ́ níyẹn.

Tí mo ṣe máa ń rí i dájú wípé ọjà mi dára ni wípé láti factory, láti ibi tí ọjà náà ti ń wá, mo máa rí pé ibi tí mo ti ń rajà in the first place, pé ibi tí mo ti ń rajà, ibi gidi mo ti ń rajà. Gbogbo ọjà tó bá wá láti ibi tí mo ti ń rà, mo máa ń wo wọn dáadáa, mo máa ń yẹ́ wọn wò. Eh, mo máa ń yẹ́ wọn wò dáadáa kí n tó gba, kí n dẹ̀ tó sanwó. Tí mo bá yẹ́ wọn wò tán, màá lo wọn díẹ̀, màá test wọn, màá yẹ́ wọn wò dáadáa kí n tó gba. Tí mo ṣe máa ń rí pé ọjà mi dára ni, mo máa ń yẹ́ wọn wò dáadáa.

Ìgbàtí mo kẹ́yìn lọ sí ọjà òun ni ìjẹta, ìjẹta ni mo kẹ́yìn lọsí ọjà mo dẹ̀ lọ sí koun ṣe ọjà iṣẹ́ ni mo lọ mo lọ sí ọjà oúnjẹ mo lọ ra oúnjẹ tí mo nílò sílé. Iyẹ ìjẹta ni mo lọ sí ọjà, mo lọ ra oúnjẹ. Ọjà tó wà ni Ìkọ̀tún ni mo dẹ̀ lọ. Mo lọ ra oúnjẹ, mo dẹ̀, mo lò bí wákàtí mẹ́ta níbẹ̀ kí n tó dé lè padà. Hm ìgbàtí mo kẹ́yìn lọ sí ọjà nìyẹn.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé lọ kàwé, òhun ni ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn. Òhun ni mo kẹ́yìn lọ sí ilé ìkàwé. Mo má ń lọ sí ilé ìkàwé, ní gbogbo ìgbà tí ń bá ti ráyè, tí ń bá ní nkankan láti ṣe, tí mo bá nílò láti farabalẹ̀, tí mo bá nílò láti tún jẹ ki imo kún sì, ohun ni mo má ń lọ sí ilé ìkàwé. Tí mo bá nílò ìmọ̀ si, tí mo bá dé rí i pé mo, mi ní iṣẹ́ lọ́wọ́, òhun ni mo máa ń lọ sí ilé ìkàwé. Ọjọ́ tí mo dé lọ gbẹ̀yin ni, ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn ni mo lọ gbẹ̀yin.

Bẹ́ẹ̀ni, kò sí ọjà tí ọwọ́ mi bá tẹ̀ tí mi kì í ṣe ìtọ́jú wọn. Kó bá jẹ ọjà mi, kó bá má jẹ ọjà mi, gbogbo ọjà ní tó mi bá tẹ̀ mo má n ṣe ìtọ́jú. Mo má n ṣe ìtọ́jú àwọn ọjà dáadáa. Tó bá jẹ́ ọjà mi, tí ó bá tẹ̀ jí ọjà mi, transfertob yẹ pé ọwọ́ mi ni ó wà. Mo ma n ṣe ìtọ́jú dáadáa. Tí mo de ṣe má n ṣe ìtọ́jú àwọn ọjà ni pé mo ma n sàabo lórí wọn kí nǹkan kí ó máa bà mọ́ jẹ. Mo ma n dẹ́ wo, ye wọn dáadáa kí n rí pé ó dà. Mo dẹ̀ ma n sàabo lórí wọn. Tí mo ṣe má n ṣe ìtọ́jú ọjà ni.

Ìgbà tí mo máa ń fọ aṣọ mi ní ọ̀pọ̀ ìgbà ni ìjọ́ àbámẹ́ta, ìjọ́ àbámẹ́ta ni mo máa ń fọ aṣọ mi ní ọ̀pọ̀ ìgbà. Iyen Saturday ìgbà yen mo máa ń fọ aṣọ mi tóri pé ìgbà náà mo máa ń wà nílé dáadáa ni mi kí n lọ ibi iṣẹ́. Hmm ìjọ́ Àìkú mo dẹ̀ máa lọ sí ilé ìjọsìn ìjọ́ Àìkú torí ẹ ni mo ṣe máa ń fọ aṣọ ní ìjọ́ àbámẹ́ta torí pe mo máa ń wà nílé mi kí ń lọ ibi iṣẹ́, màá free, màá ń lo àsìkò yi láti fọ aṣọ mi. Gbogbo ọjọ́ àbámẹ́ta ni mo máa ń fọ aṣọ mi.

Àràárọ̀ ní ẹm ọjọ́ àìkú, àràárọ̀ ọjọ́ àìkú ni mo máa ń fọ ọkọ̀ mi. Àràárọ̀ ọjọ́ àìkú yeah àràárọ̀ Sunday ni wón ni mo máa ń fọ ọkọ̀ mi. Gbogbo àràárọ̀ àjà ọjọ́ àìkú. Ọkọ̀ ilé iṣẹ́ mi dẹ̀ ni, ilé iṣẹ́ mi ló fún mi ní ọkọ̀ náà. Àràárọ̀ ọjọ́ àìkú dẹ̀ ni mo máa ń fọ. Hmm mo jẹ́ ẹni tó máa ń ṣètọ́jú ọkọ̀ rẹ̀ dáadáa. Mo dẹ̀ nífẹ̀ẹ́ kí nǹkan mọ̀, kí nǹkan dẹ̀ mọ̀, kó mọ́ tótó. Àràárọ̀ torí mó se máa ń fọ ọkọ̀ mi ní àràárọ̀ ọjọ́ àìkú, mo maa n ri pé ó mọ́ dáadáa, ó dẹ wà ní ipò tó dà.

Ètò mi náà ni wípé kí Silence o sanwó fún mi torí pé ọ̀sẹ̀ ta wà yẹn ọ̀sẹ̀ Kérésìmesì ni. Ọ̀sẹ̀ ọdún Kérésìmesì àjọ̀dún tí gbogbo ayé má ń yọ̀lé lórí. Mo dẹ̀ fẹ́ kí Silence o sanwó fún mi kí n lè ṣe àjọyọ̀ yìí dáadáa tó ṣe ń tẹ́mi lọ́rùn. Ètò mi fún ìparí ọ̀sẹ̀ nìyẹn. Kí to pe ilé máa wà ní gbogbo ọ̀sẹ̀ yí tí sì lè parí. Mo dẹ̀ ń, mo dẹ̀ ń gbàdúrà kí Silence o ti sanwó fún mi kí ọ̀sẹ̀ tó parí kí n lè, kí n lè rí àwọn nǹkan ṣe, kí n lè rí àjọyọ̀ ṣe ní ìparí ọ̀sẹ̀. Ètò mi nìyẹn fún ìparí ọ̀sẹ̀ yìí.

Oúnjẹ tí mo fẹ́ràn jù, òun náà ni jollof rice pẹ̀lú chicken, pẹ̀lú adìẹ díndín. Òun ni mo fẹ́ràn jù, adìẹ díndín àbí ẹran díndín. Oúnjẹ tí mo fẹ́ràn jù ni jollof rice. Oúnjẹ ọmọ Nigeria, ọmọ Niger. Jollof rice ni oúnjẹ tí mo fẹ́ràn jù. Ìdí tí mo dẹ̀ ṣe fẹ́ràn jù ni wípé ó jẹ oúnjẹ tó ládùn gidi, tó dẹ̀ ní òórùn dáadáa, ó ní adùn dáadáa, ó dẹ̀ máa ní ata. Ìdí tí mo dẹ̀ ṣe fẹ́ràn e jù niyen, ijọ́ tí mo dẹ̀ jẹ gbẹ̀yìn, òun ni oṣù mẹ́ta sẹ́yìn ni mo jẹ gbẹ̀yìn. Ó jẹ oúnjẹ tí mi kì í jẹ n gbogbo ìgbà, mo máa ń jẹ nígbà tí inú mi bá dùn, àbí nígbà tí mo bá fẹ́ ṣàjọyọ̀ ǹnkan, òun ni mo máa ń jẹ.

Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ìgbà ní ibi iṣẹ́ mi máa ń ṣiṣẹ́ jú wákàtì lọ. Nǹkan tí kò sí ẹni tí ó máa ń dùn mọ́. Àmọ́, wọ́n máa ń gbìyànjú ní ibi iṣẹ́ mi láti, láti fún awá tí a bá ń ṣiṣẹ́ ju wákàtì lọ ní nǹkan. Ní ọ̀pọ̀ ìgbà, wọ́n máa ń fún wa ní owó, àbí kọ fún wa ní, kọ fún wa ní "leave", kọ fún wa ní akókò tí a máa fi sinmi sílé. "So", àwọn ná máa ń gbìyànjú ní ọ̀pọ̀ ìgbà. Àmọ́, fún ṣiṣẹ́ wákàtì, siṣiṣẹ́ ju wákàtì lọ, mo máa ń ṣiṣẹ́ ju wákàtì lọ dáadáa, torípé iṣẹ́ mí, iṣẹ́ tí mo ń ṣe ní ibi iṣẹ́, ó jẹ́ nǹkan tó ṣe kókó. Kò dẹ́ ṣe ẹni tó lè ṣe nǹkan tí mo ń ṣe. "So", ní ọ̀pọ̀ ìgbà torí dí èyí, mo máa ń ṣiṣẹ́ ju wákàtì lọ.

Ibi tí mo fẹ́ràn lọ jù, tí mo fẹ́ràn láti lọ, tí mo fẹ́ lọ ju, àwọn ìlú tó wà lọ́kàn mi, wọn ní ìlú Amẹ́ríkà. Ibi tí mo fẹ́ràn lọ jù ni ilu Amẹ́ríkà, ìlú Kánádà àti ìlú Australia. Ibi tí mo fẹ́ràn lọ jù niyen, àwọn ìlú mẹ́ta yìí, mo fẹ́ràn lọ jù. Mo dẹ̀ fẹ́ràn lọ ìlú Norway náà, mo fẹ́ràn lọ bẹ àti ìlú Denmark. Àwọn ibi tí mo fẹ́ràn lọ jù níyẹn. Olohun de máa rán mi lọwo, gbé mi, dé ibi gbogbo, ìgbì gbogbo àti ju bayi lo, ju bẹ́ẹ̀ lọ. Àmọ́ àwọn ibi tí mo fẹ́ràn lọ jù ni ìlú Amẹ́ríkà, ìlú Kánádà àti ìlú Denmark àti ìlú Norway.

Ní ojúmọ́ mo máa ń wo ojú àwòrán fún bí i wákàtí márùn ún mẹ́rin sí wákàtí márùn ún lójúmọ́. Èhè mo máa ń wo ojú àwòrán sí wákàtí mẹ́rin sí márùn ún lójúmọ́. Ní ọ̀pọ̀ ìgbà mo ma ń wo ojú àwòrán ní orí YouTube àti Facebook. Nígbà mídẹ̀ ni mo máa ń gba àwò àwòrán sí orí èhè orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí mo ti máa ń wò tí mo bá ti mi n ba ní iṣẹ́ lọ́wọ́. So ní lójúmọ́ mo máa ń wo àwòrán láti wákàtí mẹ́rin sí márùn ún lójúmọ́. Mo máa ń fi dára mi yà, mo dẹ̀ máa ń fi munu ara mi dùn náà.

Tí mo ṣe máa ń gba yìn, mo máa ń gba yìn tírẹ̀lẹ̀ tírẹ̀lẹ̀ torí pé mo ní lọ́kàn wípé, mo máa ní lọ́kàn wípé ẹnikẹ́ni tó bá yìn mí, ẹni tó bá yìn mí, ó lè bù mí lọ́la, ó lè sọ ǹkan tí mi fẹ́ràn lọ́la. Torí ìdí èyí, mo máa ń gba gbogbo iyin pẹ̀lú ìrẹ̀lẹ̀. Mo dẹ̀ máa ń gba pẹ̀lú ọkàn pé mo lè ṣe ju bẹ́ẹ̀ lọ. Tí mo ṣe máa ń gba yìn nìyẹn, mi kì gba pẹ̀lú ìgbéraga, mi dẹ̀ kí n jẹ́ kí ó wọnú orí mi. Mo máa ń gba yìn tírẹ̀lẹ̀ tírẹ̀lẹ̀ bí ó ṣe yẹ kí gbogbo ọmọlúàbí máa gba yìn.

Ní ọdọọdún mo ní ọjọ́ bí i ọjọ́ mẹ́wàá fún ìsinmi ní ọdọọdún. Torí wipé ní oṣù kan mo ní bí i ọjọ́ kan ní ọdún fún ìsinmi. Ní gbogbo ọdún mo máa ń ní tó ọjọ́ mẹ́wàá àbí jù bẹ́ẹ̀lọ fún ìsinmi ní ọdọọdún. Ó jẹ́ yàtọ̀ sí àwọn ọjọ́ tí iṣẹ́ ò sí, àwọn ọjọ́ tí mo tún máa ń ní fún ìsinmi ni lọ́dọọdún. Ó jẹ́ ǹkan tí ilé iṣẹ́ mi máa ń rí pé àwọn ṣe, àwọn ṣètò pé àwọn dé ṣe fún gbogbo ènìyàn. Ní ọdọọdún mo máa ń ní sinmi tó ọjọ́ mẹ́wàá.

Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ìgbà mo má a ń ṣe ìsọdọ̀tun ọkàn. Ó jẹ́ ǹkan tí mo má a ń ṣe déédé ní araàárọ̀. Ọ̀nà tí mo dẹ̀ má ń gbà ṣe ni pé mo má a ń ṣe, mo má a meditate. Ǹkan tí mo ṣe má a ń ṣe ìsọdọ̀tun ọkàn niyen ǹkan tí mo má a ń ṣe láti sọ ọkàn mi dòtún ni ìyẹn meditation. Ìyẹn mo má a ń, tí mo má a ń pa ọkàn mi rẹ́, mo má ń diju mi, mo dẹ̀ má ń mi, mímí ni nkan tí, nìkan, nì nkan tí mo má a ń ṣe ní àsìkò yẹn. Mo má a wà ní ibi tí ó dákẹ́ jẹ́ẹ́, tí ó s'áríwò. Mo má a farami balẹ̀, mo má a pa ọkàn mi rẹ́, mo má a ká kò sílẹ̀, mo dẹ̀ má ń mi. Nípa ṣíṣe èyí, mo má a, mo má a sọ ọkàn mi dòtún.

Ìje oh àbí ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ, òun ni wákàtí mẹ́rin sẹ́yìn ni mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ. Mo lọ ra, mo lọ ra iṣu àti ẹyin ní ilé oúnjẹ. Wákàtí mẹ́rin sẹ́yìn ni mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ. Hmm, mo lọ ra iṣu àti ẹyin. Mi kì í sábà lọ sí ilé oúnjẹ ní ọ̀pọ̀ ìgbà afi tí n bá dáná àbí tí ó bá sí oúnjẹ nílé, ni mo máa ń lọ sí ilé oúnjẹ. Nítorí pé, mi mọ bí won ṣe ń dáná wọn. Ẹrú máa ń bà mí láti ra oúnjẹ ní ilé oúnjẹ ní ọ̀pọ̀ ìgbà. Àmọ́ tí ó bá sí oúnjẹ mo máa ń lọ ra oúnjẹ nbẹ́ẹ̀. Wákàtí mẹ́rin sẹ́yìn dè mó lọ ra oúnjẹ ní ilé oúnjẹ.

Omi tí mo máa ń mu ní ojúmọ́ ó pọ̀ tó, ó pọ̀ tó lítà mẹ́rin. Omi tí mo máa ń mu lójúmọ́ pọ̀ tó lítà mẹ́rin. Hmh, ó ma pọ̀ tó lítà mẹ́rin tí mo máa ń mu ní ojúmọ́. Mo máa ń mu omi dáadáa ní òrékòré tí n bá jẹun tán àti kí n tó jẹun. So ní ojoojúmọ́, mo máa ń mu tó omi lítà mẹ́rin ní ojúmọ́.

Ti mo ṣe máa ń tọ́jú eekanna ni pé mo máa ń gé wọn, mo máa ń gé wọn kí idoti má bà raye, máa ha sì inú eekanna mi. Mo máa ń gé eekanna mi dédé, mo máa ń fi blade tó mú, mo máa ń fi ha, mo dẹ̀ máa ń fi ń gé ní dédé to ba ti n. Tí mo bá ti n rí pé ó ń gùn, mi kì í fi eekanna sẹ́nu, mi kì n jẹ eekanna mi, mi dẹ̀ kí jẹ́ ki eekanna mi dọ̀tí. Mo máa ń fọ, mo dẹ̀ máa ń gé dédé. Tí mo ṣe máa ń ṣe ìtọ́jú economy nìyẹn. Mo máa ń rí pé mo gẹ́ dédé pe mo fọ, pe mo dé ha kò le mọ̀.

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn. Mo jẹ́ ẹni tó ní ẹ̀mí láti máa darí àwọn ènìyàn. Mo jẹ́ ẹni tí àwọn ènìyàn máa ń fi ṣe olùdarí torí pé mo ti, mo ti showcase, mo dẹ̀ ti fihàn wọ́n pé mo jẹ́ ènìyàn tó lè dárí àwọn ènìyàn. Mo ní ìhùwà, mo ní ọ̀rọ̀ ẹnu àti, àti ìgboyà tí lè darí àwọn ènìyàn. Àwọn ènìyàn máa ń fẹ́ gbọ́ ti ọ̀rọ̀, àwọn ènìyàn jẹ́ máa ń fẹ́ tẹ̀lé torí pé ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn. Mo ní ìgboyà, mo ní ẹ̀mí, mo ní ọpọlọ láti darí àwọn ènìyàn àti láti jẹ́ kí àwọn ènìyàn tẹ̀lé mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nǹkan. Mo máa ń ṣe àtúnlo nǹkan dáadáa. Tí nǹkan bá ti bàjẹ́ àbí tí nǹkan bá ṣe, mo máa rí pé mo ṣe àtúnlo rẹ̀. Tó bá jẹ́ nǹkan ti awọn ènìyàn dànu náà ni àbí tó bá jẹ́ nǹkan tí ó yẹ kí emi náà dànu, mo máa ń kọ, mo máa ń ṣe àtúnlo ẹ̀. Mo máa ń fún, mo máa ń kó sí ibi tí àwọn ènìyàn tó lè ṣe àtúnlo lè ṣe àtúnlo àbí mo máa ń lọ sí ibi tí wọ́n ti máa ń ṣe àtúnlo nǹkan fúnra mi náà. So ní ọ̀pọ̀ ìgbà mo máa ń ṣe àtúnlo nǹkan déédéé torí pé ó jẹ́ nǹkan tí mo gbagbọ pẹ oye ki awọn ènìyàn máa ṣe. Nǹkan tí mo bá dẹ́ gbagbi pé ó yẹ ki awọn ènìyàn máa ń ṣe, mo máa ń jẹ́ kó bẹ̀rẹ̀ láti orí ara mi. Èmi ni mo máa ń kọ́kọ́ ṣe kí n tó lè gba àwọn ènìyàn níyànjú láti ṣe. Mo dẹ̀ máa ń rí owó náà nínú kí n máa ṣe àtúnlo nǹkan. Fún idi eyìí, mo máa ń ṣe àtúnlo nǹkan dáadáa.

Ní báyìí àwọn èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú, mi ti ní èrò fún iṣẹ́ ọjọ́ iwájú. Mo fẹ́ jẹ́ dókítà. Láti kékeré mi mo ti máa ń sọ pé mo fẹ́ jẹ́ dókítà. Àmọ́ nísìí, mi ti ní èrò fún ọjọ́ iwájú láti jẹ́ dókítà dè ní kò, kò dájú mọ́ nísìí, torí pé mi ò ní owó láti, láti jẹ́, láti lọ. Owó tí ó máa bá lọ, owó tí màá fi jẹ́ dókítà mi ò ní báyìí. Nítorí pé ó máa, ó máa pẹ́ kí n tó lè jẹ́ dókítà. Ó jẹ́ màá ná mi lówó gan. Àmọ́ báyìí mi ò ní owó ìfẹ́, kò dájú mọ́. Àmọ́ mo mọ̀ pé Ọlọ́run, mo dàí gbàgbọ́ nínú Olúwa wípé òun ló máa tó máa tọ́ mi sọ́nà nǹkan tí ó yẹ kí n jẹ. Ó dàí máa gba mi láàyè láti jẹ.

Bẹ́ẹ̀ni, gẹ́gẹ́ bí oní, oní, gẹ́gẹ́ bí oní business tí mo jẹ́, mo máa ń pe àwọn oníbárà tuntun. Ó jẹ́ ǹkan tí mo ti yàn láàyò, hmm, láti máa ṣe torí pé ó ṣe kókó, òhun lo máa fi jẹ́ kó padà wá nígbà míràn. Wọ́n ma, wọ́n ma ríi pé mo níìfẹ̀ẹ́ wọn, mo dẹ̀, mo dẹ̀ care nipa wọn, torí ẹ́ ni mo ṣe máa ń pe àwọn oníbárà tuntun tí wọ́n bá ti ra ǹnkan. Tó bá di ijó kejì, mo máa ń pé wọ́n, mo dẹ̀ máa ń bèrè bí won n ṣe ń gbádùn nǹkan tó ra si, àti nǹkan tí a sọ. Mo máa ń pe oníbárà tuntun dáadáa, ìwà tí ó yẹ kí gbogbo òní, oní ìtajà ní nìyẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ aṣọ àkoyọ̀rí ní ibi iṣẹ́. Ó jẹ́ aṣọ tí a máa ń fún gbogbo ènìyàn tó bá ti darapọ̀ mọ iṣẹ́ wa, tó bá dẹ́ ti di, tó bá ti di ara wa, a máa ń fún wọn ní aṣọ àkoyọ̀rí, àkáyọ̀rí. So gbogbo wa máa ń wọ aṣọ àkáyọ̀rí ní ibi iṣẹ́. Èmi náà o dẹ̀ n gbẹ́yín, mo máa ń wọ aṣọ àkáyọ̀rí mi ní ojoojúmọ́ ní ibi iṣẹ́. Ó máa ń jẹ́ kí a mó ara wa, kí gbogbo ènìyàn dé rí bákan náà ní ibi iṣẹ́.

Rárá, ní báyìí mi i tí ì rìn pẹ̀lú ọkọ̀ ojú ìrìn ri, mi i tí ì rìn pẹ̀lú ọkọ̀ ojú ìrìn rí àmọ́ ó jẹ́ ǹkan tí mo fẹ́ ṣe tí mo dẹ̀ fẹ́ gbìyànjú láti rìnrìn-àjò tó máa jẹ́ pé orí ọkọ̀ ojú irin ni màá lò, ni màá gùn fún ìrìn-àjò náà. Àmọ́ ní báyìí mi i tí ì, mi i tí ì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin ri àmọ́ ó jẹ́ ǹkan tí mo mo pe máa nífẹ̀ẹ́ sí la máa fẹ́ràn láti rìn torí pé mi i tí ì rìn rí, mi i mọ bó ṣe rí, mi i mọ bó ṣe yára sí, mi i dẹ̀ mọ báwọn ènìyàn ṣe máa n, táwọn èeyàn e ṣe máa n feel nínú ẹ. Àmọ́ mi ò tí ì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí.

Bẹ́ẹ̀ni, mo ní ètò láti fẹ́ iṣẹ́ mi sí ìlú mìíràn, sí ìlú mìíràn. Mo ní, mo dẹ̀ ní ìfẹ́ sína, mo dẹ̀ ní, mo ní ìgbàgbọ́ nínú ẹ̀ wípé màá fẹ́ iṣẹ́ mi lọ sí ìlú mìíràn. Àn, mo fẹ́ jẹ́ kí ǹkan tí mo ń ṣe kí ó kan eyàn púpọ̀, káwọn eyàn púpọ̀ mọ̀ ǹkan tí mo ń ṣe kó dẹ̀ jẹ́, kíwón "benefit" nínú ǹkan tí mo ń ṣe. Àn, mo ní ètò láti fẹ́ iṣẹ́ mi sí ìlú mìíràn bí i ìlú Amẹ́ríkà, ìlú Canada, ìlú Japan, ìlú Australia torí pé iṣẹ́ mi máa ṣe dáadáa ní àwọn ibi tí mo ń dárúkọ yìí.